Mo ní irun'gban, ṣùgbọ́n mo jẹ́ ẹni kan tí kì í da irun'gban sí torí irun'gban jẹ́ ń kan tí mi ò nífẹ̀ẹ́ sí, tí mo sì máa ń fà nígbà tí mo bá tan ṣerún mi. Ní gbogbo ìgbà tó bá ti ń yọ ni mi kì í fẹ́ ètò yìí. Ó gbe mo ṣeré, mo sì máa ń lọ sí ibi tí màá ti ṣe láti lọ ṣe láti lọ fàdá.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà ọ̀rílẹ̀, mo ní nọ́mbà tí mo máa ń lò láti fi dá ara mi mọ̀ tí mo kì í máa ń fún àwọn ènìyàn láti mọ̀ gẹ́gẹ́ bí nọ́mbà ọ̀rílẹ̀ tí èèyàn máa ń lò fún ohun kan tó ṣe pàtàkì tàbí ohun mìíràn. Ní ìgbà gbogbo ni mo sì máa ń ṣe àmúlò láti lo nọ́mbà náà gidigidi gan.

Ah, àti lọ sí ibi iṣẹ́ ìgbà mí náà. Ó jẹ́ ǹkan kan tí ó máa ń ṣe ní ọjọ́ ojúmọ́ tí mo bá jí, tí mo bá ṣètì mọ́ra tán. Àkókò tó máa ń gbá mi, ó máa ń gbà tó wákàtí kan láti dé ibi iṣẹ́ mi torí ìgbòkègbodò ọkọ̀ láti lè dé ibi iṣẹ́ ìgbà mí. Àwọn odò ọ̀fun kan kan máa mú lọ́jọ́ náà tí ènìyàn lè ṣe lè dé ibi iṣẹ́ nígbà tí ènìyàn bá fì ọkọ̀ sí, ṣùgbọ́n ó máa ń tó wákàtí kan láti dé ibi iṣẹ́ mi.

Ọjọ́ ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni ọjọ́ tí kò bá sí oòrùn, tí kò sì sí oòrùn tó ni lára, tí ó dàbí ẹni pé òjò fẹ́ rọ̀, ṣùgbọ́n tí òjò náà kì kó rọ̀, tí atẹ́gùn sì ń fẹ́ lẹ́sẹẹsẹ, tí òtútù sì kò sì mú pọ́, tí oòrùn osì ta ni lára. Irú, ojó ọjọ́ tí mò ń fẹ́ nìyẹn.

Àwon wifì tí mó má n lò jé wifi Airtel òun ni mo má n lò, o sì yára to gẹ́gẹ́ bí a ṣe ṣẹ̀dá e. Sugbon ìgbà mìíràn o má n ṣe bákànbákan bí i sáfisi ojú ọjọ́ bá ṣeré, bẹ́ẹ̀ ni ó sì máa ṣíṣe. Sugbon ìgbà mìíràn ó má n ṣíṣe dáradára o sì yára gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan ibi tí mo ti máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan, torí àti lọ sí ọjà láti ibi tó ti ń ta, ó jẹ́ nǹkan tó máa ń roni lójú. Èèyàn sì gbọdọ̀ fi ẹ̀kọ́ sí ohun tí èèyàn máa ń ṣe. Ìgbà mìíràn mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo fẹ́ra nǹkan. Mo máa ń ra nǹkan lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì àti fi ra gbogbo nǹkan mo fẹ́ ra.

Uhm, mo fẹ́ràn láti máa ṣí ṣe fèrèsé ọkọ̀, paapaa julọ ọkọ̀ tí kò bá ní AC, tí kò bá sí AC toru si mu, mo máa ń ṣí fèrèsé ọkọ̀ láti jẹ́ kí atẹ́gùn kó wọlé. Paapaa julọ ní orílẹ̀-èdè tí mo wà yi ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ni ó ní AC. Tí, tobá jẹ́ pé AC wà ni kò nílọ́ láti máa ṣí fèrèsé ọkọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọpọ̀ gbà, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí mo wà, ọ̀pọ̀ ọkọ̀ ni ó ní, aah, ẹ̀rọ tó máa ń mú òyẹ wá tá a mọ ṣí AC torí ẹ́ ni mo fi máa sí.

Mo fẹ́ràn láti rin òkè gidi gan. Ibi láì bi gẹ́gẹ́ bí bóyá tí mo bá lọ sí orí òkè kan láti lọ gbàdúrà. Mo fẹ́ràn láti rin òkè, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mo ń jẹ́ kí ó máa rẹyàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tèmi exercising ni ènìyàn fi ń ṣe ẹ́.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ìṣẹ́di ọdẹ gbẹyin, à tí mi ò bá rán ṣii ká ó máa jẹ́ bí, tóbi ọdún mẹ́wàá si isìn, yẹn ni ọdún 2015 tí mo ti lọ sí ìṣẹ́di ọdẹ gbẹyin. Ó sì jẹ́ ǹkan tí ó dára láti máa lọ, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ayé àti bukàtá, kò jẹ́ kí n lè lọ síbẹ̀ mọ́.

Ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù, ó máa ti tó bí ọdún mẹ́ẹ̀dógún sí ìsin tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Ó jẹ́ ìrírí tí mi ò lè gbà gbe torí kò jẹ́ nǹkan tó dára láti máa gun ọkọ̀ akẹ́rù ní gbogbo ìgbà torí ẹrù àti ènìyàn ó máa kó pọ̀ sójú kan náà tó sì lè ṣe àkóbá tí ọkọ̀ bá ní ìjàmbá.

Ọ̀nà tí mo máa ń gbà láti múra sílẹ̀ fún àwọn oníbàárà mi ni pé èmi gan máa ti múra gẹ́gẹ́ bí olùtajà, mo tì máa múra, gbogbo aṣọ mi a sì mó tónítóní, bẹ́ẹ̀ni máa sì gbé àwọn ojà tí mo fẹ́ ta, mo sì máa gbé, mo sì máa nu tí gbogbo ẹ́ sì máa dún wọ́ láti rí. Ẹ̀mi náà sì máa sì gbé àwọn ǹkan tí oníbàárà mi lè bẹ̀rẹ̀, tàbí tó lè nífẹ̀ẹ́ sí láti sì jẹ́ kí rírà àti tìta ojà kó yára sí i.

Mo jẹ́ ẹnìkan tí mọ ń lo ẹ̀rọ abánisọ̀rọ̀ tí a mọ̀ sí fóònù ní gbogbo ìgbà, mo sì kúndùn láti máa tẹ̀ ẹ́ láti máa ṣe oríṣìíríṣìí nǹkan lórí ẹrọ ayélujára. Sùgbọ́n kì í ṣe gbogbo igba ni fóònù mi máa ń gbóná, tó bá ti ń gbóná, mo máa fi sílẹ̀ láti jẹ́ kí ó tutù, tó bá ti wá tutù, mo má bẹ̀rẹ̀ sí máa lò ó.

À, mo fẹ́ràn ijó gan. Mo fẹ́ràn láti máa jó, pàápàá jùlọ ijó Michael Jackson. Mo fẹ́ràn láti máa break, áti lati máa jo awọn oríṣìíríṣìí gẹ́gẹ́ bí a ṣe kó wé àti fún mi ní ẹbùn resi. Ijó jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe tó sì máa ń jẹ́ kí ènìyàn pa ironú rẹ̀. Mo fẹ́ràn láti máa jó gidigidi gan.

Mo máa ń dábo bo ààyè ikoko mi lórí ìntanẹ́ẹ̀tì láti lè fi password sí, àti láti fi àwọn ohun security támọ́ sí i, 2FA àti passcode àti àwọn ǹkan kan tí ó máa jẹ́ pé tí ẹlòmíràn bá fẹ́ ní access sí i, ó máa fún mi ní àtẹ̀jíṣẹ́ tí máa fi máa mọ̀ pé ẹlomìíràn fẹ́ ní access sí i. Mo sì máa fi password tí ó gun gan tí mo fi rántí, ti mi ò sì ní gbágbé. Só, o ma jẹ́ kí tí ó ń dí ẹni náà o fi ní mọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ orí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo sì máa ń ṣe. Gẹ́gẹ́ bí teacher nsì, mo máa ń kọ́yàn ní iṣẹ́ láti orí ẹ̀rọ ayélujára. Mo máa ń ṣiṣẹ́ láti ilé gidi gan. Mo sì nífẹ̀ẹ́ àti máa ṣiṣẹ́ láti ilé.

Àwọn ìgbóná jeje tí mo fẹ́ràn nínú yàrá mi, mo fẹ́ràn water heater tí mo bá ti fẹ́ wẹ̀ láti lè lò fún ohun ètò ní omi gbóná ati omi tutù láti lè lò nígbà tí òtútù bá mú àti mo sì fẹ́ràn láti máa gbọ́rin àti láti jẹ́ kí inú yàrá kò jẹ́ ohun kan tí ó dára láti lè fi ẹgbẹ́ lẹ́le si.

Ìgbéyàwó iṣẹ́ tó, ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ó jẹ́ ìgbéyẹ̀wò to sepé èyán gbọ́dọ̀ fi ara balẹ̀ ṣe kí gbogbo iṣẹ́ tí èyán àti ìṣẹ̀ tí èèyàn ti ń se ní àtorọ Kómọ́ lọ jẹ́ nǹkan tí kò ní dára. Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn jẹ́ iṣẹ́ tí èèyàn gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ kùtù láti lè mọ̀ jù tó kí i ṣe gbogbo iṣẹ́ tí àti ń ṣe kò lè bá a ní ere.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ọkọ̀, ṣùgbọ́n mi ò tíì ní ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n mo ní ìgbagbo pé Ọlọ́run máa ṣe ọkọ̀. Bẹ́ẹ̀ ni mo sì ti tẹ̀síwájú láti lè lọ kọ́ bí a ṣe máa ń wa ọkọ̀ torí mi ò mọ bí a ṣe máa ń wa ọkọ̀. Torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ọkọ̀ gan tí ó sì ní ìfẹ́ sí láti lo ọkọ̀ láìpẹ́ láì jina.

Gbogbo ọ̀sẹ̀ ni mo máa ń lọ sí ọjà. Gbogbo ọ̀sẹ̀, gbogbo ọ̀sẹ̀ ni mo máa ń lọ sí ọjà, ṣùgbọ́n ọjọ́ kan wà tí mo máa ń yàn láàyò láti lọ sí ọjà. Yẹn ni ọjọ́ Alámisi tàbí ìjọ́ Sátidé láti lọ ra gbogbo ohun tí mo bá nílò fún ọ̀sẹ̀ mìíràn. Ọjà jẹ́ nnkan tí mo nífẹ̀ẹ́ láti máa lọ torí mo máa rí oríṣiríṣi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá ra ọjà.

Bẹ́ẹ̀ni, mo ti fún eyàn ní ẹ̀jẹ̀ rí. Mo ti fún eyàn ní ẹ̀jẹ̀ ní ọsibitu bí ẹmẹta rí. Tí mi òṣi mo eni ti mo fún-un ní ẹ̀jẹ̀, ọ̀rẹ́ mi kan ló, ló fún mi ní oore-ọ̀fẹ́ láti lo fún eyàn ní ẹ̀jẹ̀ nígbà náà. Ó ṣi ní ka fún eyàn ní ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ọ jẹ́ nǹkan tí, a, ó dára láti ṣe fún ọmọlàkejì ènìyàn. Pàápàá jùlọ ẹni tó bá ní ipẹ́nijà. Mo sì fún eeyan ní ẹ̀jẹ̀ ní ẹmẹta legbàn mi.

Àwọn ọ̀rẹ́ mi, wọ́n jẹ́ eǹikan tó jẹ pé mo jẹ́ eǹikan tí ó ní ọ̀rẹ́ púpọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn èèyàn pàtàkì ní àwùjọ tí mo máa ń bá ṣe, mi kì í sábà bá èèyàn lásán tí ó níbi tí ń lọ ṣe. Mo sì máa ń rí àwọn ọ̀rẹ́ mi ní gbogbo ìgbà, àwọn èyí tó ba wá ni tó ṣe, pàápàá jùlọ àwọn tí a jẹ́ ọmọ ará níbi iṣẹ́ àti ní ibòmíràn tí ọ̀nà wa o jìnnà síra wà. Àmo ríra ni gbogbo ìgbà ṣùgbọ́n àwọn tí ó wà ní ọ̀nà jíjìn amo fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ si ara wa, a si máa fi ìmọ̀ oore han larin ara wa.

Data tí mo máa ń lò lórí ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ó jẹ́ ǹkan tí ó pọ̀ gan. Tí ìgbà mìíràn tí mo bá fẹ́ ṣe data, mo máa ń ró o jowú torí oríléde tí a wà. Àn, mo máa ń ṣe data Airtel ní ọ̀sẹ̀ kan, ní wọn máa ń fún mi ní five gig. Five gig ní àkókò tí mo lò oríṣìíríṣìí ǹkan ni màá bẹ̀rẹ̀ sí ní máa wò lórí Facebook tàbí lórí, ẹ́, àwọn, àwọn bíi TikTok àti àwọn ǹkan kan mìíràn. Mo máa bẹ̀rẹ̀ sí ní máa wò láti ìjẹ́ kí gbogbo rẹ̀ kí iná mi dùn kí ó sì mọ ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Data tí mo máa ń lò wò pọ̀ gan. Ìgbà mìíràn, mo máa ń lò bí i ten gig ní ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti fi, láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, ìlú ilẹ̀ Yorùbá ni mo wà níyàn, mo sì ń sọ̀rọ̀ rẹ̀. Mo sì ní ẹ̀tọ́ láti fẹ lọ ibi tí bá wù mí ní orílẹ̀ èdè tí mo wà. Mo lè gbé lọ ilẹ̀ Hausa, mo lè gbé lọ Gus, mo lè gbé lọ Záríwá, Ìwó òrun àti Ìlú òrun, ibi tó bá wù mí ni mo lè fi, mo lè fẹ iṣẹ́ mi lọ. Mo sì ní ìfẹ sí gidi gan.

Fóònù alágbeká tí mò ń lò, mò ń lò fọ́ònù Samsung láti lè, ṣe ohun tó bá wù mí láti ṣe. Samsung jẹ́ fọ́ònù kan tí mo nífẹ̀ẹ́ sí, ó sì jẹ́, àwọn tí wọ́n se ilé iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí dáradára. Tòrí Samsung jẹ́ fọ́ònù tí gbogbo agbaye mọ̀, tí wọ́n sì ti ní, wọ́n sì ti l'ami, wọ́n sì ti mọ̀, wọ́n sì ti ṣe iṣẹ́ takuntakun ní àtìgbàtí wọ́n ti ṣe. Mo si tù nífẹ̀ẹ́ sí iPhone, ṣùgbọ́n iPhone jẹ́ nǹkan tí ó wọ́n gidi gan.

Mo máa ń tọ́jú èékánná mi ní búburú bá yàpá jùlọ, mi ò kí fẹ́ kí ó dòtì torí àwọn oríṣìíríṣìí àìsàn ló lè bá a bẹ́wọ́lẹ̀. Torí èékánná jẹ́ ǹkan tí a máa fi ń kan ara èèyàn, tí ó sì jẹ́ ǹkan tí àwọn èrì àti àwọn ìtọ́jú lè bá a bẹ́wọ́ lọ́wọ́ àgbàrá. Nítorí èyí, mo máa ń tọ́jú rẹ̀ dáadáa. Làti rí pé mo kan, mo, mo gé pẹ̀lú scissors tàbí blade, láti mú fọ pẹ̀lú títọ́ láti jẹ́ kí wọ́n mọ́ tónítóná.

Aṣọ àkàyọ́rí jẹ́ ǹkan tí èèyàn o gbọ́dọ̀ máa wọ̀ níbi iṣẹ́. Ó jẹ́ ǹkan tí èèyàn gbọ́dọ̀ wọ̀ tí èèyàn bá ń parí ẹ̀kọ́ kan, dàbí òmiran, tí èèyàn bá ní ìfẹ́ sí láti ka ìwé sí. Aṣọ yẹn jẹ́ ǹkan tí èèyàn máa wọ̀ láti lè mọ̀ pé èèyàn jẹ́ kàwé sí. Tí èèyàn ṣe lè wọ̀ ọ́n bí iṣẹ́ láì kún láti lè fi ẹ̀mí àmú-- ẹ̀mí ìmọ̀ rẹ̀ hàn tí ó bá ńnẹ́tọ̀ sí. Ṣùgbọ́n kò ṣe ǹkan tí èèyàn gbọ́dọ̀ máa wọ̀ ní gbogbo ìgbà láti ní lọ́ tọ́ ma dàbí ohun tí ò ní ìtumọ̀ ní ojú aráyé.